Ṣé o ní irungbọ̀n? Irungbọ̀n jẹ́ ǹkan tí mo fẹ́ràn gege bí ènìyàn, ọ́ dẹ̀ jẹ́ ǹkan tí mo ní náà. Mo dẹ̀ ní irungbọ̀n toje pé oun ni mo dẹ̀ máa ń ṣe ìtọ́jú rẹ̀ ní gbogbo ìgbà náà nítorí pé irungbon jẹ́ ǹkan tí ò dára kí ó yẹ kí ọ̀dọ́ modenọkùnrin kí ó ní idi níyẹn tí mo fi ń eleyi Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn gidigidi gágá bí ènìyàn ní gbogbo ìgbà náà.

Ṣé o máa gba àwọn ímélì àwúlò? Àwọn ímélì àwúlò jẹ́ àwọn ímélì kan tí ó ṣe pàtàkì fún mi. Mo dà máa gba àwọn ímélì wọ̀nyí gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára ni. Ìdí nìyí tí mo fi máa ń gba àwọn èléyi. Nítorí pé nígbà tí àwọn ẹ́ lẹ́yìn bá ṣẹlẹ̀, mo máa ri dájú pé wọ́n fi gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní orí fóònù mi láti ri pé gbogbo àwọn nǹkan tí mò ń ṣe yí dé.

Eleyìí dẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dà máa múnú mi dùn nígbà tí mo bá ṣe àwọn irú ǹkan bí èléyii náà síbẹ̀síbẹ̀ nítorí pé ǹkan tí ó dára ni. Àwọn eleyii dẹ jẹ́ ǹkan tí mo fẹ́ kọ́ láti rí pé àwọn iṣẹ́ mi tẹ̀síwájú. Àwọn ẹ̀rọ kọ̀m̀pútà ní àwọn ǹkan tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ ọjọ́ iwájú náà tó dẹdára.

Ṣé o máa ń lọ, ṣe o máa ń lọ sí ilé ìjọsìn? Ilé ìjọsìn jẹ́ ibìkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo de máa ń lọ sí ilé ìjọsìn ní ìdáradára. Nígbà wo ó jẹ́ nǹkan tí yóò dára tí mo dà máa ń dájú kí mo ṣe ní gbogbo ìgbà náà, ìdírí àti mo sì máa lọ sí ilé ìjọsìn láti lọ gbàdúrà àti láti lọ ṣìì ní sí Ọlọ́run náà nígbà gbogbo.

Eléyìí jẹ́ ǹkan ti, ó dára lọ́pọ̀lọpọ̀ kí ó dẹ yẹ kí ènìyàn kí ó máa ṣe nígbàkúùgbà. Mo dẹ̀ jẹ ènìyàn tí ó máa ń wọ ìborùn. Ìborùn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ náà. Ó jẹ́ kin máa ri dájú pé mo ṣe iru àwọn ǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ò tọ àti ní ọ̀nà tí ó yẹ. Ẹlé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì.

Ó jẹ́ nǹkan tí ó dára tí ó de wù mi láti máa ṣe ná, láti máa kọ́ orin kẹ́lẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo de máa ń ṣe eleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé eleyii wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn tí ó de máa mú inu mi dùn nígbà tí mo bá ṣe àwọn irú nǹkan bí eleyìí. Nǹkan tí ó de tun ṣe pàtàkì ti ọ̀ de yẹ kí èeyan kì ò máa ṣe lóorekoorè náà.

Ṣé o fẹ́ràn wà ní òru? Látí wà ní òru kìí ṣe nǹkan tí mo fẹ́ràn lọ́wọ́ bí ènìyàn, nítorí pé lè jẹ́ nǹkan tí kò dára tí kí ènìyàn kí o má ṣe ìdí nìyẹn tí mó máa rí láìpẹ́. Mi ò kí ń wà ní òru. Rárà mọ́, nígbà tí mo bá fẹ́ sùn lálẹ́, ìgbà yii ni mo máa fẹ́ràn láti paná, torí pé mi ò fẹ́ràn láti máa finá sùn.

Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára, tí ó lè ṣe pàtó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà sì ń jẹ́ ènìyàn tí ó yẹ kó máa ń rẹ́rìn-ín. Àwọn ǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín dẹ̀ jẹ́ bí ìgbà tí bá wà, àwọn àlọ́ apànìyàn mi, àwọn oríṣiríṣi ǹkan tí ó tún ṣe pàtàkì sí mi ná. Ìgbà wọ̀nyí ni mò máa ń rẹ́rìn-ín, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára.

Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà na sí, wọ́n jẹ́ ènìyàn tí ó máa ń sùn ní ọ̀sán. Láti máa sùn ní ọ̀sán jẹ́ ǹkan tí ó dára nítorí kó máa ń fún ènìyàn ní à, ààbò ara pípé ó dẹ̀ máa ń jẹ́ kí gbogbo àwọn ǹkan tí ènìyàn ṣe kó wà ní ọ̀tún náà sí, ọlé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidi-gidi.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ ẹ̀fọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí mo dẹ̀ máa ń jẹ ní gbogbo ìgbà náà tí àyè rẹ ba ṣi sílẹ̀. Ǹjẹ́ ó kó máa fọ́n yàn ní ẹ̀jẹ̀, ó dẹ̀ máa ṣe ọ̀kàn dí ọ̀tún náà gẹ́dẹ́gẹ́dẹ́. Eleyi jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ máa ń jẹ́ kí inu mí maa dun náà ṣi.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Áàpù tí mo máa ń lò jù ni àwọn áàpù ọkọ̀ ayeluja ara tí mo máa ń lò láti fi bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa ọjà àti nípa àwọn ǹkan mí ì tí ó tún ṣe pàtàkì fún mi ní gbogbo ìgbà náà, tó dè jẹ́ ǹkan tí ó dára. Elyiwé wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn, tí ó lè jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà ṣi.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidi ti ó dẹ̀ máa mú mí dùn nígbà tí mo bá ṣe é. Àwọn, báwo ni wọ́n ṣọ, ìrántí àwọn àdéhùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ fẹ́ràn láti máa kọ àwọn àdéhùn sílẹ̀. Eléyìí ni mo máa ń ṣe láti fi rántí àwọn àdéhùn. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà. Ó jẹ́ nǹkan tí ó dára tí ó dẹrọ̀n mí láti máa ṣe ní gbogbo ìgbà.

Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára. Báwo ni ó sì máa dára wọ́n sì láti dárí àwọn òṣìṣẹ́ jé ǹkan tí ó le rà díẹ̀ láti ṣe ànádójú àwọn iṣẹ́, ìṣe owó àti àwọn ǹkan oríṣiríṣi náà. Eléyè dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì. À, eléyè jẹ́ ǹkan tí ó dẹ̀ tún mọ̀númidùn náà ṣe.

Ṣé o máa ń wọ aṣọ àkáyọrí ní ibiṣẹ́? Aṣọ àkáyọrí ní ibiṣẹ́ jẹ́ aṣọ kan tí óò dára. Mo de máa ń wọ̀ elẹ́yìn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí mo bá ní iṣẹ́ lọ́wọ́ àti àwọn nnkan tó ṣe pàtàkì fún mi láti ṣe náà, ìwà yẹn ni mo máa ń wọ àwọn ẹlẹ́yìn. Ó dẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, tí ó de máa ń múnu mi dùn ní gbogbo ìgbà náà ṣi.

Ẹ̀lèyè de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí yó de dára lọ́pọ̀lọpọ̀ náà ṣi. Àwọn èrò ayà bí àṣà, àwọn ìṣòro èrò ayà bí àṣà jẹ́ ǹkan tí màá ń kojú pẹ̀lú ọkàn kan pẹ̀lú ìmọ̀ àti òye láti fi gbogbo àwọn ǹkan tí mò ń ṣètò síwájú ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nítorí pé ilé jẹ́ ǹkan tí ó dára ni.

Ṣé o fẹ́ran àwọn oúnjẹ tó ní ata? Oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ kan tí o dára tí mo dẹ fẹ́ran gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ fẹ́ran láti máa jẹ oúnjẹ yìí à ní gbogbo ìgbà náà gẹ́gẹ́ bí ènìyàn. Eléyìí jẹ́ ǹkan tí ò ṣe pàtàkì fún mi nítorí pé oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ kan tí ó dára tó dẹ máa ṣe èèyàn ní ara lóore ná.

Eléyìí jẹ́ nǹkan tí ó dára, tí ó dè yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà ṣe. Àwọn ẹ̀rọ ìgbésókè, à, jẹ́ àwọn ẹ̀rọ kan tí mo máa ń lò, torí pé ilé jẹ́ nǹkan tí ó dára láti gbógbó àwọn nǹkan tí ènìyàn ṣe tẹ̀síwájú ní gbogbo ìgbà àti láti ṣe ìsọdàn lọ́kàn náà. Ilé jẹ́ nǹkan tí ó dára tí mo dẹ̀ máa ń ṣe gidigidi.

Lélè jẹ́ ǹkan tí ó dára, ti ó dẹ̀ yẹ kí ènìyàn ki o máa ṣe. Àtìgbà tí mo kẹ́hìn ní alábùrúkú jẹ́ ìgbà pípẹ́ sáànyàn. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, mo ní àwọn alá yẹn wípé mo rẹ̀ ni ṣe àdúrà ti òpin onírúurú láti ìgbà mì tí ri iru àwọn aláǹyérí.

Ṣé o, ṣe o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ibi mìíràn? Láti fẹ iṣẹ́ mi sí ibi mìíràn jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ ní ètò láti ṣe àwọn eléyìi náà nítorí pé ǹnkan tí ó dára tí ó de yẹ kí ènìyàn kí ọ sẹ tí ayé rẹ̀ bá ṣii si lẹ̀. Mo dẹ̀ máa fẹ́ràn láti ṣe eléyìí ni gidi gidi nítorí pé ò wu mi ṣẹ.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Ìdúnàádúrà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa ń ṣe eleyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí lo ba si ye náà. Nígbà tí mo bá ṣe ìdúnàádúrà, mo máa n rí dájú pé, à, láti rí i ṣe mọ̀ ní àdéhùn lórí àwọn nkankan tí ó ṣe pàtàkì fún wọn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe gbogbo ìgbà náà.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Orin tí mo fẹ́ràn gan ni orin ẹ̀mí. Orin ẹ̀mí jẹ́ orin kan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa gbọ́. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó dá ìdí nìyí tí mo fi máa ń gbọ́ àwọn orin wọ̀nyí ní gbogbo ìgbà náà. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi, à, gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé ó jẹ́ ẹ̀yàn tí ó máa ń ṣe to ǹkan? Láti máa ṣe to ǹkan jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó dà wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà. Mo dè máa ń ri dájú pé mo máa ṣe àwọn eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ láti dájú pé gbogbo àwọn ǹkan tí mo ń ṣe tẹ̀síwájú. Idi ni yen tí mo fi máa ń ṣe àwọn eleyìí ní ọ̀nà yẹn.

Èdè èlé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí ó dẹ̀dẹ̀ ra lọ́pọ̀lọpọ̀ àti láti ṣe ìgbékalẹ̀ iṣẹ́ dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ máa ń jẹ́ kí inú ènìyàn dùn ní gbogbo ìgbà náà. Tí ó kú ǹkan tí ó ṣe pàtàkì tó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ni. Elé jẹ́ ǹkan tí ó dára náà tí di ǹkan tó burú.

Elé jẹ́ nǹkan tí ó ṣe bàláké gidi gan-an láti máa ṣè náà. Bàtá tí mo dẹ̀ fẹ́ràn láti máa wọ̀ ni bàtá tí ìdé rẹ̀ bá pẹlẹbẹ. Àwọn bàtà tí ìdé rẹ̀ bá pẹlẹbẹ jẹ́ àwọn bàtà kan tí olùdárin tí ó kọ́ máa jẹ kin-ìn sí á rí òde máa jẹ kin-ìn rìn ní ọ̀nà tí ó bá wọ̀n ni. Elé jẹ́ nǹkan tí ó dárá lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà ṣè.

Ṣé o jẹ oúnjẹ tó kù? Oúnjẹ tó kù jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ fẹ́ràn láti máa jẹ náà. Eléyìí jẹ́ ǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí, eléyìí jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ máa n múnú mí dùn nígbà tí mo bá ṣe irú àwọn eléyìí náà tori pé ǹkan tí ó dára ni.

Ọjọ́ mélòó ni o ní fún iṣẹ́ ìsinmi fún ọdọọdún? Àwọn ilé ìjẹun nǹkan tó ṣe pàtàkì, mo ní máa rí i dájú pé o máa ṣẹlẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì ye nà tó pé nǹkan tí ó dára tọ́ lẹ́ẹ̀jẹ́ ènìyàn kí ó máa ṣe ni. Ilé wà nínú àwọn nǹkan tí ó máa rán minu mi dùn tí mo lè fẹ́ràn ní gbogbo ìgbà ní gidigidi náà.

Ṣé o mọ bí a ti ń fọ́n? Bí a ti ń fọ́n wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn. Mo de mo bí a ti ń ṣe ilé onídara. Nígbà tí mo wà ní kékeré ni mo ti kọ́ bí a ti ń fọ́n. Nígbà tí a bá ń ṣe ọdún ní ìlú wa, a máa ń fọ́n gidigidi láti ṣe dáadaa fún àwọn tó bá wá síbẹ̀. Eléyìí jẹ́ nǹkan tó se pàtàkì, ó de jẹ́ nǹkan tí, à, mo fẹ́ràn láti máa ṣe náà seyin.

Eleyii jẹ́ ǹnkan ti o dára, ó dè jẹ́ ǹnkan tí mo fẹ́ràn gidigidi gẹ́gẹ́ bí ènìyàn náà. Láti ṣe ìpààrọ̀ ọkàn jẹ́ nǹkan ti ó dára. Mo máa ń pààrọ̀ ọkàn mi ní ọ̀nà tí o tọ́ àti ní ọ̀nà tó yẹ láti dájú pé gbogbo àwọn nǹkan tí mo ń ṣe o wà ní déédéé, mo dẹ̀ máa ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe náà dáradára elé yìí wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn náà gẹ́gẹ́ bí ènìyàn.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo de fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà síbẹ̀. À mo de máa rí i dájú pé nigba tí n bá wà nínú ilé ni mo máa fa nitori pé eléyìí jẹ́ nǹkan tí ó dáa tí ó de ye kí ènìyàn ò kí ó máa ṣe ni gbogbo ìgbà náà. Eléyìí de je nǹkan tí o maa mu inu mi dun idi niyẹn tí mo fi máa ṣe eléyìí, à ní gbogbo ìgbà. Àbí òpó jẹ́ nǹkan tí ó dáa sí mi.

Ẹléèdè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidi gidi fún ènìyàn. Àwọn àṣà tí ebi mi maa n ṣe jẹ́ àwọn àṣà kan tí wọ́n ṣe pàtàkì tí wọ́n dẹ́ dára. Àwọn àṣà wọ̀nyí ó jẹ́ àṣà kan nítorí pé àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí alákọ̀kọ́ láti kò gbogbo àwọn ǹkan tí ènìyàn ṣe tẹsiwaju náà. Eléyi jẹ́ ǹkan tí ó dára tí ó de ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Kí ni o máa ń kọ nígbà tí o ba lọ́ ń sùn? Nígbà tí mo bá fẹ́ lọ sùn, mo rántí pé mo máa ń wọ àwọn aṣọ tí ó dá lọ́pọ̀lọpọ̀. Àwọn aṣọ èyí jẹ́ àwọn aṣọ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn tí ó dẹ́ máa ń ṣe ìdáàbò bo ara ẹni ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ. Gidigidi náà, ìdí mi nítorí pé irú àwọn aṣọ yìí ni mo máa ń wọ̀.

Ẹlẹ́yìí jẹ́ nǹkan tí ó tú ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà ṣe mi. Ilanà ìpolówó mi jẹ́ nǹkan tí ó dára, ó dè jẹ́ nǹkan tí mo féràn náà gẹ́gẹ́ bí ènìyàn. Mó dè máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé nǹkan tí ó dára tí ó dè yẹ kí ènìyàn kí í ó máa ṣe ní gbogbo ìgbà tí ayẹ rẹ bá ṣí sílẹ̀ láti máa ṣe eléyìí ni.

Ṣé o mọ bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè jẹ́ ẹ̀rọ kan tí ó ṣe pàtàkì, ó dà wá nínú àwọn ẹ̀rọ kan tí mo fẹ́ran gege bíi eniyan na. Mọ́ de máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú rẹ̀. Eyẹn a, gbogbo ìgbà tí ayere ba ṣe ṣí lẹ̀ fún mi láti ṣè iru àwọn eléyìí, eléyìí jẹ́ ǹkan tí ó dára náà ṣe.

Ṣé o máa ń gbé àpò ẹyin? Àpò ẹyin jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dà máa ń gbé e lórí náà ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tó yẹ, nitoripe o wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, à, ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ènìyàn náà. Eleyii jẹ́ nǹkan tí ó dára, ó dẹ jẹ́ nǹkan tí mo fẹ́ràn, à, gẹ́gẹ́ bí ènìyàn náà ṣe.

Báwo ni ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábà siṣẹ́ pọ̀ ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábà siṣẹ́ pọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Óò dejẹ́ nǹkan tí mo fẹ́ràn náà, mó de máa rí dájú pé máa ṣe elé yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó de máa munù mi dẹ ní gbogbo ìgbà tí n bá ṣe irú àwọn elé yìí náà ṣi.

Eleyii jẹ́ nǹkan tó ṣe pàtàkì ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà. Láti bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mò de máa n bá wọn ṣerẹ́ pẹ̀lú ọkàn kan pẹ̀lú ìmọ̀ àti òye láti ri dáju pe gbogbo àwọn iṣẹ́ tí eeyań n se. Ó tẹ̀síwájú ní ọ̀nà tí ó yẹ náà. Eleyii jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mòde máa n rí dájú pé mo ṣe eleyii ní ọ̀nà tí ó tọ̀nà ṣe.

Ẹlẹ́yií wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ ní ìṣòro ní ibi iṣẹ́ je. Nǹkan tí mo máa ń kojú pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àti òye láti ri dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti ri daju pe gbogbo àwọn nǹkan tí mo ń ṣe tẹ̀síwájú ní ọ̀nà tí ó sì tún tọ́ sí ọ̀nà náà.

Eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Àwọn eleyìí ni nkan tí mo dé máa ń fipamọ́ síbẹ̀ ní gbogbo ìgbà náà. Eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi, ah, nítorí pé láti jẹun nínú ọkọ̀ kì í ṣe nǹkan tí ó burú. Mo dé máa ń ṣe eléyí nígbà tí aye rẹ̀ bá si sílẹ̀ fún mi láti ṣe nítorí pé nǹkan tí ó dára, ó dé máa ń mú inú mi dun ni. Eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidi naa sí.

Eleyi jẹ́ nnkan tí ó ṣe pàtàkì sí mi, tí ó de máa ń múnú mi dùn ní gbogbo ìgbà. Mo de máa ń ṣe ìpàdé lórí fóònù nítorí pé ìpàdé lórí fóònù jẹ́ nnkan tí ó dára. Mo de máa ń ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yen naa, nítorí pé éleyi wà nínú àwọn nnkan tí ó dára tí ó de yen kí ènìyàn kí ó má ṣe. Idí ni ti mo fi maa n se awon eleyi ni gbogbo igba.

Eleyii ni nkan tí ó dára tí mo dẹ̀ máa n ṣe ní oorekoore náà láti jeki gbogbo awon ohun kan tí mo ṣe lọ ní dédé àti ní pèlépèlé àwọn nǹkan tí mo fẹ́ràn láti ṣe nígbà tó bá wù mí láti lọ fún ìsinmi. Mo fẹ́ràn láti lọ sí ìlú Kánádà fún ìsinmi tó pe we were jẹ́ bí i kan tí ó tútù, tí ó dára, tí ó lẹ́wà, tó dẹ̀ wù mí láti lọ náà. Ìdí nìyẹn tó yẹpẹ báyìí ni mo fẹ́ràn láti lọ ní gbogbo ìgbà náà ṣi.

Ah, yoga jẹ́ ǹkan tí ó dára, mo dè máa ń ṣe yoga. Látí ṣe yoga wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn. Yöga máa ń fún mi ní okun àti agbára láti ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí ó ti ṣe pàtàkì sí mi. Ná eléyìí dè wà nínú àwọn ǹkan tí yóò máa múní mi dọ̀ná sí. Eléyi jẹ́ ǹkan tí ó dára tí ó dè ye kí ènìyàn kí ó máa ṣe é ní gbogbo ìgbà náà síbẹ̀ sí.

Ṣe o ni nọmba orile? Nọmba orile jẹ nọmba kan ti mo fẹran, o de jẹ nọmba kan ti mo ni, nitoripe nọmba yen fi mo pe nigba meatin ba ni àwọn nkán pajawiri ti mo nire lati ṣe. Nitoripe eleyi jẹ nkán ti o dara ti o de ti o ṣe pataki naa. Eleyi jẹ nkán ti o dara lọpọlọpọ à fún mi gẹgẹbi eniyan nitoripe nkán ti mo fẹran.

Ṣé o ti lé ẹnikan kúrò ní iṣẹ́ rí? Láti lé ẹnikan kúrò ní iṣẹ́ kìí ṣe ǹkan tí ó bójumu, fún eda èyí èmi ò tíì ṣe lè rí, ó dewa nínú àwọn ǹkan tí èmi ò ní ṣe, nítorí pé kìí ṣe ǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ẹni yàn kìí ó ṣe, ìdí nìyí tí mi fi fi ṣe àwọn irú ǹkan báyẹn fún àwọn ènìyàn náà.

Àkókò wò ní o fi iṣẹ rẹ ṣí? Iṣẹ́ mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, ó de wà nínú àwọn ǹkan tí mo fẹ́ran ná, mo de máa n rí dájú pé, mo máa ṣe gbogbo àwọn ǹkan tí mo nílò láti ṣe náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ. Éléyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dè máa múni dùn gidi láti máa ṣe náà ṣi.

Báwo ni o ṣe máa ń tọ́jú èkóná rẹ? Èkóná mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo lè fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo lè máa rí i dájú pé òun má ṣe gbogbo àwọn eléyìí náà tí ó tọ́ àti náà tí ó ṣe yẹ náà. Àá, elèyi de je ǹkan tí ó ṣe pàtàkì tí ó de dara tí mo dè máa ń ri pe mo ṣe gbogbo àwon ǹkan tí mo nílò láti ṣe náà.

Ẹléyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ máa ń múnú mi dùn, mo dẹ̀ máa ń ṣe eléyìí ní gbogbo ìgbà náà síbẹ̀ sì. Bí a ti ń wẹ̀ wà nínú àwọn ǹkan tí mo kọ́ nígbà tí mo wà ní kékeré, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára, tí ó dè je kí àwọn ènìyàn kí wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe náà nípa eléyìí. Mo mọ̀ bí a ti ń wẹ̀ ó dẹ̀ wà nínú àwọn ǹkan tí ó máa ń múnú mi dùn gidigidi. Gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń tẹ̀lé òfin ara ọkọ̀? Láti máa tẹ̀lé òfin ara ọkọ̀ jẹ́ nǹkan tí kò dára, ó dà jẹ́ àwọn nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà ni dé níyen tí mi ò kí ń fi ṣe àwọn eléyi, à nítorí pé kì í ṣe nǹkan tí ó bọ́jọ́mú àbí nǹkan tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà.

Ṣé o máa ń, ṣe o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Láti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tó dára, mo dẹ̀ máa ṣe léyí ní gbogbo ìgbà tí aye rẹ̀ bá wá sílẹ̀ fún mi láti ṣe. Nítorí pé nǹkan tí ó dára tí ó dẹ̀ máa mú mí dùn gidigidi ni láti ra àwọn nǹkan kan tí mo nílò ní orí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Láti máa máa ń pa àwọn fáìlì pamọ́ jẹ́ ǹkan tí ó dára, mo dẹ̀ máa ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ye náà. A máa pa àwọn fọ́ọ̀mù fún àwọn iṣẹ́ ìjọba ju àti láti dájú pé mó rí wọn lọ fún ìgbà mìíràn tí ó dé dára l'ọ́pọ̀lọ́pọ̀ náà. Eléyìí wà nínú àwọn ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà.

Ilé jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà. Mọ dé máa ń ṣìnà nígbà mìíràn. À nígbà tí mọ dé ṣìnà wọ́n máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ilé wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́dẹ́ gẹ́dẹ́. Nígbà tí irú àwọn nǹkan bí ilé bá ṣẹlẹ̀ sí mi, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ó de jẹ́ nǹkan tí ó dára. Ilé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ó lè yẹ kí ènìyàn kí ó máa ṣé ní gbogbo ìgbà náà.